Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí ó jẹ́ mẹ́ta tí a bẹ́fẹ́ na owó, a máa pín owó náà dọ́ba dọ́ba láti lè fi ra ohun tí a bá fẹ́ rà tàbí na ohun tí, ẹ́, a bá fẹ́ na fún àpẹẹrẹ, tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ mẹ́ta pẹ̀lú èmi tí a jẹ́ mẹ́rin, tí a bá fẹ́ ra ohun kan tí owó rẹ̀ gbé pẹ́lẹ́ sókè díẹ̀, tí owó náà tó bá jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ogún, olúkúlùkù wa yóò dá ẹgbẹ̀rún márùn-ún, tí àwa mẹ́rin yóò sì jẹ́ ẹgbẹ̀rún ogún. Lẹ́yìn náà, a lọ ra ohun tí a bá fẹ́ rà. Ọ̀nà báyìí ni màá ṣe ń gbà ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀ mi nígbà tí mo bá ń wa mọ́tò bóyá nígbà tí mo bá ń lọ sí ibiṣẹ́ tàbí tí mo bá ń lọ sí ilé ìjọsìn tàbí tí mo bá ń gbé olólùfẹ́ mi jáde láti lọ ṣe eré tàbí láti lọ jẹun ní ilé ibi tí wọ́n ti máa ń ta oúnjẹ. Mo fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀ nítorí mo fẹ́ atẹ́gùn tí yóò dára láti máa wọnú ọkọ̀ mi. Nítorí pé ọkọ̀ mi ó ní ẹ̀, nǹkan tí a ń pè ní, ẹ́, amú elétutu, ẹ́, iye tí inú ọkọ̀ ó wà, ṣùgbọ́n kò lè dàbí ìgbà tí ènìyàn bá ṣí fèrèsé ọkọ̀. Ṣùgbọ́n ní ìgbà mìíràn tí mo bá wà nínú, ẹ́, súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, tí ariwo pọ̀, tí àwọn ọkọ̀ tí ó máa ń yọ èéfín tí ó bá wà ní àyíká, tí ọkọ̀ wọ́n sì ń jọ èéfín tí ó sì ń fún mi ní ìṣòro láti mi, mo máa yára ti fèrèsé ọkọ̀ mi kí gbogbo àwọn èéfín náà àti ariwo náà kí ó máa wọlé, kí ó ba lè fún mi ní àlàáfíà. Ẹ́, ìdí kan ṣoṣo nìyí tí mo lè fi ṣí, ẹ́, fèrèsé ọkọ̀ mi, tàbí tí mo lè fi ti fèrèsé ọkọ̀ mi. Ṣùgbọ́n láìsí èyí, ẹ́, mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀.

Nítorí pé mi ò fẹ́ràn, òtútù lọ títí, mi ò ní ìgbóná jẹ́jẹ́ kankan ní inú yàrá mi. Ṣùgbọ́n ní ìgbàkúgbà tí oru baa mú àgàgà láàrin oṣù kìíní ọdún títí dé oṣù kẹrin, nígbà tí ẹ bá wà ní ìgbà ọ̀gbẹlẹ̀, mo fẹ́ràn láti máa ra ìgbóná jẹ́jẹ́ tí ó máa jẹ́ kí inú ilé kí ó tutù díẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ nígbà ọyẹ́ ni tàbí nígbà òjò tí gbogbo rẹ̀ tí ó tutù ni ní, mo máa fẹ́ràn ìgbóná jẹ́jẹ́ tí ó máa jẹ́ kí inú yàrá kí ó lọ́wọ́rọ́wọ́, kí ń bá le, kí mo kí ń bá lè sùn, kí òtútù kí ó má bà mú mi púpọ̀. Ṣùgbọ́n ìgbóná jẹ́jẹ́ kìí ṣe ohun tí ó wọ́pọ̀ ní agbègbè wa níyìí nítorí pé oru, ohun ni ó fẹ́ jẹ́ pé ó pọ̀ ju, nítorí tí, tí a bá lo ìgbóná jẹ́jẹ́, eléyìí tí a báa fi lo ìgbóná jẹ́jẹ́, ẹ̀rọ amúlé tútù, ohun ni a sábà máa ń lò.

Mi ò fẹ́ràn láti máa jiyàn. Tí ó bá ní ọ̀rọ̀ kan tàbí òmíràn tí ẹnikẹ́ni tí ó bá báa mi ń sọ, tí ó bá ti ń bọ́ sí pé kí a máa ṣe àríyànjiyàn, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Nítorí pé nínú àríyànjiyàn, ìjà ó lè bẹ́lẹ̀ ń bẹ tàbí èdè-àìyedè ó lè bẹ́lẹ̀ níbi tí ẹni méjì tàbí mẹ́ta tí ó bá ti ń jiyàn. Yàtọ̀ sí èyí, mo jẹ ẹni tí kò fẹ́ràn ariwo rárá. Mo fẹ́ràn kí gbogbo ibi kí ó máa dákẹ́ tàbí tí ó bá máa wà kí ó kọ̀ jẹ́ fẹ́rẹ́, kó má jẹ ariwo rẹpẹtẹ. Ehn, níbikíbi tí wọ́n bá ti ń jiyàn, ariwo a máa pọ̀ níbẹ̀. Nítorí olúkàlùkù á fẹ́ jẹ́ kí oorun òun rẹ̀ kí ó bó ti ẹni kejì. Èyí á sì máa fa ọ̀pọ̀lọpọ̀ ariwo ní ibi tí ó bá ti ń jiyàn náà. Nítorí èyí, eh mi ò fẹ́ràn àti máa jiyàn rárá. Tí ẹnikẹ́ni tí ó bá wò pé nǹkan tí òun mọ̀, òun ni ó dára jù lọ tàbí nǹkan tí òun mọ̀, òun ni ó jẹ́ eh òun tí ó yẹ kí gbogbo ènìyàn gbà, màá yá fi sílẹ̀ sí tirẹ̀. Bóyá eh ó gba ó tàbí kò gbà, bóyá nǹkan tí ó rò pé ó rí bẹ́ẹ̀, tó bá jẹ pé ó rí bẹ́ẹ̀ tàbí kò rí bẹ́ẹ̀, màá fi sílẹ̀ sí ìmọ̀ràn àti ìmọ̀ tirẹ̀ tí ó ní. Tí mo bá gbìyànjú láti sọ fún un pé kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n tí ó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ń jiyàn, màá yá sọ pé bẹ́ẹ̀ lórí. Màá sì yá kúrò ní ibi tí ọba wà. Nítorí pé mi ò fẹ́ràn láti máa bá ẹnikẹ́ni jiyàn rárá.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ̀ ri dára dára. Lẹ́yìn ìgbà tí mo jáde kúrò ní ilé ìwé gíga tí mo sì ń dúró kí ilé ìwé gíga mi kí wọ́n rán mi lọ sí àgùnbánirọ̀ tí ó jẹ́ iṣẹ́ tí èèyàn gbudọ̀ ṣe gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè wa. Pé tí gbogbo ẹni tí ó bá jáde ní ilé ìwé gíga ó gbudọ̀ ṣe àgùnbánirọ̀ fún ọdún kan ní ibi tí àwọn elétò àgùnbánirọ̀ náà tí wọ́n bá fi ẹni náà sí. Nígbà tí mò ń dúró kí a fi mí sí ìpínlẹ̀ tí mo ti máa ṣe àgùnbánirọ̀, kí n bá bàa dúró lásán, kí n kó ọwọ́ lẹ́wọ́, kó ẹsẹ̀ lẹ́sẹ̀. Láì ṣe ohunkóhun ní mo bá gba ilé ìwé gírámà ti aládàáni kan lọ láti máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà ní iṣẹ́, títí di ìgbà tí a bá pé mi láti lọ sí àgùnbánirọ̀ ní ìpínlẹ̀ tí wọ́n bá fi mí sí. Mo bẹ̀rẹ̀ síi bá wọn kọ́ èdè òyìnbó, èdè ìṣèjọba. Mo tún bá wọn kọ́, mo tún bá wọn kọ́, mo tún bá wọn kọ́ ìṣirò. Bẹ́ẹ̀ni, bí a ṣe ń ṣe ìṣirò. Mo tún ń kọ́ àwọn ọmọ ilé ìwé náà. Mo sì ń kọ́ wọn ní ẹ̀sìn tí àwọn onígbàgbọ́, àwọn kan báyìí, òun ni mo kọ́ àwọn ọmọ náà ni aigbà owó. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo parí kíkọ́ níbẹ̀ tí àwọn ìjọba pè mí láti wá ṣe àgùnbánirọ̀, ẹni náà ó mọ ríri ohun tí mo ṣe, ó sì fún mi ní ẹ̀bùn. Ṣùgbọ́n pé kí a fi mí sí owó oṣù láti máa san owó oṣù fún mi, ìyẹn kò sì níbẹ̀. Nítorí náà ìdáhùn sí ìbéèrè yìí ni pé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ̀ ri dára dára.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ṣètò àwọn ímeèlè mi fún àpẹẹrẹ, ẹ́, ojoojúmọ́ tí mo bá jí ní ewúrọ̀, ara àwọn nǹkan tí mo máa ń kọ́ máa ń ṣe òun ni láti máa wo ímeèlè mi àtà wọn, àwọn nǹkan mìíràn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Nígbà tí mo bá sì wò ó, àwọn ímeèlè mìíràn yóò ti wọlé, àwọn kan kò ní wúlò, àwọn mìíràn ó máa wúlò. Àwọn tí ó bá sì wúlò náà, ẹ́, mo máa gbá wọn dànù kúrò ní orí ímeèlè mi. Àwọn tí ó bá sì wúlò, màá fi wọ́n sílẹ̀ síbẹ̀ kí mo ba lè rí àwọn nǹkan tó bá ń bẹ̀ lo ní àsìkò tí mo bá fẹ́ lò wọ́n. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ igbà, àwọn nǹkan tí ò wúlò, òun ni ó máa ń pọ̀jù tí ó máa wọlé. Ní ìgbà mìíràn tí mo bá ráyè tí mo rí pé ímeèlè kan wọlé tí àwọn tó sì ń fún mi ní ímeèlè náà, tí wọ́n fi ímeèlè náà tó fi ránṣẹ́ sí mi tí bá rí pé mi ò nílò wọn mọ́ tàbí mo rí pé wọ́n ò wúlò fún mi, mo sì máa lọ sí inú àtẹ̀jíṣẹ́ tí wọ́n sì ṣe sí mi nípa ímeèlè mi, mo sì máa lọ tẹ̀ pé kí wọ́n máa sendí ímeèlè sí mi mọ́. Àwọn olóyinbo máa ń pè é ní unsubscribe, ẹ́, nǹkan tí mo máa lọ ṣe sí nìyí, kí wọ́n mo bá sendí ímeèlè sí mi mọ́ nítorí kí ímeèlè púpọ̀ kí ó máa ba á sí lórí, ímeèlè mi. Ẹ̀ẹ́, ó ṣo bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèli niyi.

Oríṣiríṣi ibi ni mo ti máa ń ra ǹkan. Ó dá lórí irú ǹkan tí mo fẹ́ rà àti bí wọ́n ṣe ń ta ǹkan níbẹ̀. Fún àpẹẹrẹ, tí mo bá fẹ́ ra ẹ̀wà, ibi iṣẹ́ mi òun ni a ti máa ń dáwó ẹ̀wà rírà. Ẹni tí ó bá fẹ́ ra abọ́ kan tàbí méjì, yóò sọ pé oye báyìí òun ni mo fẹ́ rà, a sì máa kó gbogbo rẹ̀ pọ̀. Nígbà mìíràn nígbà tí a bá fẹ́, tí a bá wá kó gbogbo oye tí àwọn ènìyàn bá fẹ́ rà ní ibi iṣẹ́, yóò máa lọ bí àpò mẹ́ta tàbí mẹ́rin. A máa ránṣẹ́ sí ọjà Bódìjà, a ní ẹni kan tí ń ta ẹ̀wà níbẹ̀, yóò sì bá wa kó àpò mẹ́ta tàbí mẹ́rin yìí wá ní oyè orí àpò. Nígbà tí ó bá ṣi kò dé, yóò bá wa wọ̀n gẹ́gẹ́ bí olùkálùkù ṣe fẹ́. Ẹni tí ó ń fẹ́ méjì a sì fun ní méjì, ẹni tí ó ń fẹ́ mẹ́wàá a sì fun ní, eh, rọ́bà mẹ́wàá tàbí, eh, kóńgò mẹ́wàá, oye tí ó bá fẹ́ òun ni a ó fun gẹ́gẹ́ bí ó ti sọ owó rẹ̀. Eh, ọ̀nà kan tí mo máa ń gbà ra, eh, ẹ̀wà nì yìí. Eh, ìrẹsì, tí n bá fẹ́ ra ìrẹsì, ọ̀dọ aláàbá siṣẹ́pọ̀ mi kan tí ó ń ta ìrẹsì, òun ni mo máa ń lọ ra ìrẹsì lọ́wọ́ rẹ̀. Ojú àpò òun ni ó sì máa ń ta ìrẹsì náà fún mi. Tí ó bá ń ta ìrẹsì, eh, kóńgò kan ní ẹgbẹ̀rún kan náírà, òun yóò ta tirẹ̀ fún mi ní, eh, ẹgbẹ̀rún kan ó dín ní àádọ́ta náírà. Nítorí náà ó pè mi láti máa ra ìrẹsì ní owó rẹ̀. Owó ẹni yìí, òun náà sì ni mo ti ń ra gàárì, eh, àti èlùbọ́ àti láfún. Ọ̀dọ̀ rẹ̀ náà òun ni mo sì ti máa ń ra sẹ̀mọ́, eh, bí tí mo ti máa ń ra ǹkan, bí mo ṣe máa ń ra ǹkan nìyí. Síwájú sí ibi omin tí mo ti máa ń ra ǹkan, òun ni ọjà. Tí n bá fẹ́ ra ata tàbí tòmátò tàbí ṣọ̀mbọ̀ tàbí tí mo bá fẹ́ ra àlùbọ́sà tàbí ata gígún, eh, ọjà ni mo ti máa ń ra àwọn ǹkan wọ̀nyí. Eh, ọjà Àpáta ní Ìbàdàn. Nítòsí ibi tí mò ń gbé, òouní mo bá ń ra àwọn èlò ọbẹ̀. Tí mo bá fẹ́ ra ẹja tàbí ẹran, mo ní oníbàárà mi kan tí ó ń tà tí kò jìnà sí ilé mi. Eh, nǹkan rẹ̀ kò wọ́n rárá. Ibe ni mo ti máa ń ra ẹja tàbí ẹran tí mo bá fẹ́ ń ṣe ọbẹ̀. Eh, tí mo bá fẹ́ ra aṣọ tàbí bàtà tàbí àwọn ǹkan tí mo ń wọ̀ sára bíi ago ọwọ́, eh, ọjà Bódìjà ní ìlú Ìbàdàn tàbí ọjà dùgbẹ̀ tàbí ọjà Ogunpa òun ni mo máa ń ra aṣọ tàbí bàtà tàbí sókótò tàbí fìlà tàbí ago ọwọ́, eh, tí mo máa ń wọ̀, eh, ọ̀dọ̀ rẹ̀ ni mo ti máa ń rà á.

Rárá, mi ò tíì lu etí mi. Eh, ọkùnrin ni mí. Nítorí náà níi agbègbè wa ní ilẹ̀ Yorùbá níbí, eh, ó jẹ́ ǹkan tíi kò jẹ́ ìtẹ́wọ́gbà ní agbègbè wa níbí fún ọkùnrin láti máa lu etí. Nítorí pé, eh, kí ẹ máa fi yẹtí, kí ẹ máa fi sí etí kò fi bẹ́ẹ̀ bojumu lára. Yàtọ̀ sí èyí, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí ó wà gbọ́ nínú Ọlọ́run dáradára àti bíbélì rẹ̀ kò tọ̀nà fún mi gẹ́gẹ́ bí ọkùnrin láti máa lu etí débi tí màá ti máa fi yẹtí sí etí. Yàtọ̀ sí èyí, ẹh, mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ní-- tí ìjọba ní Ìbàdàn ní Ìpínlẹ̀ Ọ̀yọ́, orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ yìí kò tọ̀nà fún mi láti luu etí mi nítorí pé mi ò ní jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn olùkọ́, àwọn akẹ́kọ̀ọ́ mi àti àwọn olùkọ́ akẹgbẹ́ mi tí a jọ ń kọ́ àwọn ọmọ wọ̀nyí. Eh, ó tú lòdì sí òfin iṣẹ́ mi, eh, láti máa lu etí gẹ́gẹ́ bí ọkùnrin. Ídínì yìí tí mi fi lu etí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmeelì tí kò wúlò rárá. Èé, mo fẹ́ le sọ pé ìmeelì àìwúlò, òun ni ó pọ̀ jù nínú àwọn ìmeelì tí wọ́n máa fí ń ránṣẹ́ sí mi. Ni ìgbà mìíràn tí mo bá sì ṣí ẹ̀rọ alágbèéká mi, tí mo sì ṣí ìmeélì mi láti wo bóyá mo ní àwọn àtẹ̀jíṣẹ́ tí ó le wúlò fún mi. Ẹ̀ bóyá ibìkan tí mo ti fi ìwé ránṣẹ́ sí pé mo fẹ́ bá wọn ṣiṣẹ́, tí mo fẹ́ wò bóyá wọ́n ti dá mi lóhùn, bóyá wọ́n sì ti ránṣẹ́ sí mi kí wọ́n bá lè fi ọ̀rọ̀ wá mi lẹ́nu wò nípa iṣẹ́ tí mo fẹ́ bá wọn ṣe. Nígbà tí mo bá fẹ́ wò ó, ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òun ni ó máa ń rí pé àwọn ìmeelì tí ó bá, tí ó bá wọlé, àwọn ìmeelì tí kò wúlò rárá ni. Àwọn ìmeelì tí mi kò fẹ́ níbẹ̀. Nítorí náà wọ́n máa ń gba àwọn ìmeelì tí ó wúlò. Nígbà tí mo bá sì rí àwọn ìmeelì yìí tí kò wúlò wọ̀nyí, mo máa yọ wọ́n dànù bí ẹni yọ jìgà. Òun ni mo máa yọ àwọn ìmeelì àìwúlò wọ̀nyí. Ẹ̀ àwọn mìíràn, wọ́n sì máa sálọ sí ìdí spam níbi tí mi ò tètè rí wọn. Ẹ̀ mo sì máa ń wo ibẹ̀ náà nítorí pé àwọn ìmeelì mìíràn tí ó wúlò wọ́n máa sá pamọ́ sí ìdí spam nínú ìmeelì. Ẹ̀ nítorí náà, màá lọ síbẹ̀ láti wò. Àwọn ìmeelì tí kò wúlò, òun ni ó máa tún pọ̀ jù nínú spam náà. Tí mo bá dé bẹ̀, ẹ̀ màá sì yọ gbogbo rẹ̀ dànù bí ẹni yọ jìgà. Ẹ̀ lẹ́yìn èyí, ẹ̀ ọ̀nà mìíràn wà tí ìmelì àìwúlò fi máa ń wọ orí ìmelì mi. Ẹ̀ wọ́n máa ń pe, ẹ́ẹ́, ibí yìí nínú ìmeelì ní promotions. Ẹ̀ nínú promotions wọ̀nyí, òun ni ìmeelì àìwúlò, òun ló, ó pọ̀ sí jù rẹpẹtẹ. Òun ni wọ́n bẹ̀ bí omi etí òkun. Tí mo bá sì rí àwọn wọ̀nyí, mo máa bẹ̀rẹ̀ sí ní unsubscribe wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan títí yóò fi sú mi láti máa ṣe. Nítorí náà, ẹ̀ dáhùn sí ìbéèrè yìí, òun ni pé màá ń gba àwọn ìmeelì àìwúlò dáradára.

Bẹ́ẹ̀ ni ojú mi ó dára, ó ríran kedere láìsí wíwo bàìbàì. Ọ̀nà tí mo bá ń tọ́jú ojú mi kí ó ba lè dára báyìí ó pọ̀ jaburata. Fún àpẹẹrẹ, nígbà tí mo bá lọ ṣe àyẹ̀wò ara ní ọ̀dọ̀ dókítà oníṣègùn tí mo bá sì ṣe àyẹ̀wò ojú mi, dókítà yóò sì sọ àwọn nǹkan tí ó yẹ kí n ṣe, yóò fún mi ní ìmọ̀ràn láti máa jẹ nǹkan báyìí àti láti sá fún jíjẹ nǹkan báyìí. Àwọn nǹkan tí dókítà oníṣègùn òyìnbó tí ó bá sì fún mi ní ìmọ̀ràn láti má ṣe, eh, mo máa sá jìnà rere fún irú nǹkan báyìí. Nǹkan tí ó bá sì sọ pé kí máa ṣe, eh, mo sì máa jẹ́ kí ó di ọ̀rẹ́ mi tí mo sì máa ṣe wọ́n. Yàtò sí èyí, mo máa ń sá fún ríranjú mọ́ ẹ̀rọ alágbèéká ní òru tíí, tí mo sì máa yẹra fún ríranjú mọ́, ẹ́, iná, ẹ́, laptop mi kí ó má ba à di pé, ẹ́, iná náà ó ṣe ìjàmbá tàbí àkóbá fún ojú mi. Ẹ̀, ní ìtẹ̀síwájú nígbà tí mo bá ń rìn ní ọ̀sán tí òòrùn mú, mo sì máa ń lo gíláàsì tí ó máa ń dáàbò bo òòrùn kí ó má bá wọnú ojú. Ẹ̀, nítorí pé ara nǹkan wọ̀nyí, ara nǹkan, ẹ́, irú nǹkan báyìí òun ni ó máa ń ṣe àkóbá tàbí tó máa ń ṣe ìjàmbá fún ojú. Nítorí náà ojú mi ó dára ní ọ̀pọ̀lọpọ̀. Kò sì sí ohunkóhun tí ó ṣe, ó ń ríran kedere. Ìbá jẹ́ ohun tí ó jìnnà mo rí kedere, tí ó bá sì súnmọ́ mi, eh, mo rí kedere. Mi ò nílò láti máa lo gíláàsì tí a fi ń ka ìwé kí ó tó di pé mo lè ka ìwé dára. Tóbí àwọn ohun kan wọ̀nyí tí ó bá kéré mo rí ka, tí ó bá sì tóbi gádagbà bẹ́ẹ̀ náà mo rí, ẹ́, ohun náà ka. Ẹ̀, ìjẹ́kì mọ̀ pé ojú mi ó wà dáradára. Kìí ṣo mi, kì í sì yún mi. Ẹ̀, bẹ́ẹ̀ni àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kí n mọ̀ pé ojú mi ó dára ní ọ̀pọ̀lọpọ̀.

Ẹ̀fọ́ aró ú jẹja, òun ni mo fẹ́ràn láti máa jẹ ju. E, ẹ̀fọ́ yìí ó jẹ́ ẹ̀fọ́ tí ó dára fún ara lọ́pọ̀lọ́pọ̀. Ẹni tí ó bá ń jẹ ẹ̀fọ́ aró ú jẹja, yóò máa mú ara rẹ̀ dán, yóò sì máa ṣe fun ní àwọn vitamin ní inú ara rẹ̀ tí yóò máa mú ara rẹ̀ kí ó máa dọ́gbẹ́rin bí i, e, awò, awò jìjí. Nítorí náà, mo fẹ́ràn, e, ẹ̀fọ́ aró ú jẹja, òun ni mo fẹ́ràn jù. Ní ìlú wa ní Àkúrẹ́, ní ìpínlẹ̀ Òǹdó, orílẹ̀-èdè Nàìjíríà, a fẹ́ràn ẹ̀fọ́ yìí lọ́pọ̀lọ́pọ̀. Tí a bá fẹ́ jẹ iyán, èyí tí ó jẹ́ oúnjẹ tí a fẹ́ràn jù ní, ẹ, ìlú mi ní Àkúrẹ́ ní ìpínlẹ̀ Òǹdó, ẹ̀fọ́ aró wo jẹja òun ni a máa lọ sí ọjà. Tàbí tí a bá ní ní ẹ̀kùlé ilé wa tí a máa lọ gé, tí a sì máa se ẹ̀fọ́ náà pẹ̀lú ata àti ẹran tí a sì yí bẹ gbogbo rẹ̀ papọ̀ tàbí ẹja láti lè fi kó iyán náà kúrò nílẹ̀. Nítorí náà ẹ̀fọ́, e, aró ú jẹja òun ni mo fẹ́ràn jù.

Iru fóònù tí mò ń lò ó ní fóònù alágbèéká Tecno, Tecno Spark Go 2020 ó ní fóònù tí mò ń lò. Lẹ́yìn ìgbà tí wọ́n jí fóònù tí mò ń lọ, tí wọ́n yọ ní àpò mi ní, eeh, ní Mọ́kọ́lá ní Ibadan nígbà tí mo fẹ́ wọ ọkọ̀ ní ọdún 2021. Nígbà náà, òhun ní mo kò owó tí mo sì lọ sí ibi tí wọ́n ti ń ta ẹ̀rọ alágbèéká. Níbẹ̀, òhun ní mo ti ra, eeh, Tecno Spark Go 2020 tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Láti ọdún 2021 oṣù kẹjọ, òní mo ti ń lò fóònù alágbèéká tí ó wà ní ọwọ́ mi yìí. Ẹ̀ ọ́pọ̀lọpọ̀ ohun nnkan ni mo ti tún ṣe níbẹ̀. Fún àpẹẹrẹ, eeh, screen ni ẹ̀ tí a máa fi ń ríran, eeh, mo ti tún ṣe fún bí i ẹ́emẹ́ta tàbí ẹ́emẹ́rin. Ibi tí fóònù náà tí ó máa ń gba, ń gbaná síra, ìyẹn charging port, eeh, mo ti tún iyen náà ṣe fún bí i ẹ́eméjì tàbí bí i ẹ́emẹ́ta. Eeh, àwọn nǹkan wọ̀nyí nìkan mo ti ṣe ní ara fóònù alágbèéká yìí láti ìgbà náà, ṣùgbọ́n ó ti ń ṣe dáradára. Eeh, mo sì tún ti yọ bátìrì tó wà níbẹ̀, mo ti yọ, mo ti fi tuntun mìíràn ṣe. Eeh, àwọn nǹkan wọ̀ báyìí ni mo ti tún ṣe lára, eeh, ẹ̀rọ alágbèéká tí ó wà lọ́wọ́ mi. Ẹ̀rọ alágbèéká yìí ó ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀, mo sì ti lo owó mi ṣi lára.

Mi ò kí ń mu ice cream nítorí náà, mi ò fẹ́ràn rẹ̀ rárá dé ibi tí màá ti fẹ́ràn adùn kan tàbí omi rán nínú ice cream. Ice cream ò jẹ́ ohun tí dókítà ti sọ pé kí mo máa fi ẹnu kan nítorí ṣúgà tí ó pọ̀ nínú rẹ̀ jọjọ, àti nítorí pé ó jẹ́ ohun tí ó máa ń pakúǹ jẹ̀dí jẹ̀dí ní inú ara. Kaká tí wọn fi mu ice cream, ẹ́ ò dára láti ra èso kí èèyàn sì jẹ́, ì bá jẹ́ ápù tàbí kó jẹ́ ọsàn tàbí kí ó jẹ́ watermelon tàbí èso késò tí ó le ṣe ara lóore. Nítorí náà, mi ò kí ń mu ice cream rárá, ẹ́ mi ò sì fẹ́ràn rẹ̀ dé ibi tí màá ti fẹ́ràn adùn kan nínú ice cream ju ìkejì lọ.

Oríṣiríṣi ohun ni mo máa ń ṣe kó tó pé mo sun. Tí ó bá ti di alẹ́, mo máa bọ́ sí ilé ìdáná, mo máa dáná oúnjẹ tí mo máa jẹ ní alẹ́. Lẹ́yìn yìí ni mo máa bọ́ sí balùwẹ̀. Lẹ́yìn ìgbà tí mo bá sinmi bí ọgbọ̀n ìṣẹ́jú, lẹ́yìn ìgbà tí mo bá jẹun, màá bọ́ sí balùwẹ̀, màá sì fọ ẹnu mi. Nígbà tí mo bá fẹnu tán, màá sì wẹ̀. Nígbà tí mo bá wẹ̀ tán, màá bọ́ sí inú yàrá tí mo ti fẹ́ sun. Mo máa ka ìwé díẹ̀ fún bí ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan. Lẹ́yìn èyí, òun ni màá ka ìròyìn díẹ̀ lórí ẹ̀rọ alágbèéká mi. Nígbà tí mo bá sì ṣe èyí tán, òun ni màá kúnlẹ̀. Màá sì gbàdúrà láti dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́da mi fún ọjọ́ náà. Lẹ́yìn yìí, òun ni màá ka bíbélì díẹ̀. Lẹ́yìn tí bá ṣe èyí tán, màá bọ́ sí orí ibùsùn mi, màá sì sun. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe kó tó di pé mo sun.

Rárá, mi ò mọ̀ bí a ti ń ya àwòrán. Yíya àwòrán jẹ́ ìkan ninú àwọn ohun púpọ̀ tí òwú mi ṣe. Ṣùgbọ́n ó dàbí ẹni pé kò sí ẹ̀bùn láti ya àwòrán nínú gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fún mi. Mo ti gbìyànjú láti kọ́ bí a ti ń ya àwòrán lọ́wọ́ ọ̀rẹ́ mi tí ó mọ bí a ti ń yàá dáradára. Ṣùgbọ́n gbogbo akitiyan rẹ̀ láti kọ́ mi, òun ni ó já sí pàbọ́ nítorí bí ó ṣe ń kọ́ mi ni mo ṣe ń pàdánù ìmọ̀ tí ó ti kọ́ mi. Tí ó bá kọ́ mi bí a ti ń ya èyí, nígbà tí mo bá ń sọ pé kí n ṣe ohun tí ó ti kọ́ mi, ìyà kú yà, òun ni mo máa yà síbẹ̀. Nígbà tí mo sì rí pé mo ti gbìyànjú títí láti kọ́ bí a ti ń ya àwòrán tí ó sì dàbí ẹni pé kò jẹ mí lọ́wọ́, àtìgbà náà ni mo ti pa á tì sí ẹ̀gbẹ́ kan tí ó dàbí ẹni pé kì í ṣe ọ̀nà mi nìyí. Ẹ̀ kíi ṣe gbogbo nǹkan ni ènìyàn lè kọ́ láti mọ̀ tí kò bá sí ẹ̀bùn ẹ̀. Nítorí náà, òun ni mi ò tí mọ̀ bí a ti ń ya àwòrán.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń di ọjà áàbò nígbà tí o bá wà nínú ọkọ̀. Gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè wa tí ẹnikẹ́ni tí ó bá bọ́ sínú ọkọ̀, dandan ni fún ẹni náà láti di ọjà áàbò tí wọ́n ń pè ní seat belt. Tí ẹnikẹ́ni tó bá wọ inú ọkọ̀ tí kò bá sì wọ ọjà áàbò, eh, irú ẹni náà, òhun ni àwọn agbófinró máa fi jófin. Àti awakọ̀ àti àwọn ìyókù tí ó wà nínú ọkọ̀, ó di dandan fún wọn láti wọ ọjà áàbò. Eh, mo sì mọ bí a ti ń wọ dáradára. Nígbà tí mo bá wọ inú ọkọ̀ fún àpẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀, kó tó di pé mo ṣí iná sí ọkọ̀ tí mo fẹ́ wà, màá kọ́kọ́ mú ọjà áàbò, màá kọ́kọ́ tì í sí ibi tí wọ́n ń tì í kí ó lè dán. Màá sì yẹ̀ wò bóyá ó sì wà ká pé bí ó ṣe yẹ kó wà. Lẹ́yìn èyí, òun ni màá-- mo ni màá tó ṣíná sí ọkọ̀ láti máa wà á.